Ẹ̀bùn oríṣiríṣi ni mo fẹ́ràn láti máa fún àwọn èèyàn, ìgbà mìíràn mo le fun eyan ní aṣọ tàbí owó àbí ẹ́bùn ǹkan mìíràn, boyà ọmọ ilé ìwé, ká fún un ní ìwé àti ohun tí ó fi máa kọṣẹ́ àbí àpò tí ó máa gbé lọ sí ilé ìwé. Oríṣiríṣi ẹ́bùn ni mo fẹ́ràn láti máa fún àwọn èèyàn, àwọn ǹkan tí mo bá rí pé àwọn èèyàn nílò jù, òhun ni màá fún un. Ẹni tí mo bá fẹ́ fún ní ẹ́bùn ni màá wò, bí i irú ǹkan tí mo bá rò pé ẹni yẹn dé nílò ni màá fi fún un ní ẹ́bùn náà.

Mo maa n ṣe ìsọdọ̀tun ọ̀kan dáadáa. Mi ò mọ̀ oun tí ó ń jẹ́ ìsọdọ̀tun ọ̀kan. Kí ló ń jẹ́ ìsọdọ̀tun ọ̀kan gan-an? Ìsọdọ̀tun ọ̀kan. Mi ò mọ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀, ṣùgbọ́n tó bá jẹ́ pé kí a ṣọ ọ̀kan di ọ̀tun ni, mo máa ń ṣe dáadáa. Mo máa ń ṣe ìsọdọ̀tun ọ̀kan.